Ojoojúmọ́ tí mo bá ń ṣiṣẹ́ ni mo máa ń kọ àgbékalẹ̀, mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi ojoojúmọ́. Mo ní ìwé tí mo máa ń kọ ìwé ẹ́, mo ní ìwé tí mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi, mo ní ìwé tí mo máa ń kọ sí. Mo dẹ̀ máa rí pé ojoojúmọ́ ni mo máa ń kọ, ojoojúmọ́ ni mo máa ń kọ síbẹ̀. Kódà kò sí bí ìwé yẹn, ìwé yẹn ti kún, mo tún ní, mo tún ní láti ra ìmí ni. Mo ní láti ra èyí tó tóbi sí dáadáa torí ojoojúmọ́ tí mo bá ṣiṣẹ́, ni mo máa ń kọ ìgbékalẹ̀ rẹ̀. Torí òun ni ó jẹ́ kí ì mọ àwọn nǹkan tí mo ti ṣe àtàwọn nǹkan tí mi ò tíì ṣe. Òun sì ni ó jẹ́ kí n mọ bí máa ṣe ṣe àwọn nǹkan mi torí máa kọ́kọ́ kọ àwọn nǹkan mi kalẹ̀ kótó di pé mo bẹ̀rẹ̀ rẹ̀. Òun ni ó fún mi ní aláye yekeyeke, máa ṣàlàyé, máa ṣàlàyé ara mi lóri rẹ dáadáa kótó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́.